Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Mo ní nǹkan bí oṣù kan géregé fún ìsinmi ọdọọdún. Mo máa ń gba ìsinmi fún òdìdì oṣù kan géregé ní ìgbà tí ọdún bá parí. So, nígbà náà, mo le sọ pé iye ọjọ́ náà máa ń tó bi ọjọ́ méjìdínlọ́gbọ̀n. Ọjọ́ ìsinmi tí mo máa ń gbà nígbà ọdún, mo máa ń lọ onírúurú àwọn orílẹ̀-èdè láti lọ gbádùn ìsinmi mi nítorí mo fẹ́ràn ìsinmi lọ́pọ̀lọpọ̀.

Ṣé o ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Ní gbogbo, nígbàkúgbà tí ènìyàn bá fẹ́ wọ ilé iṣẹ́ wa tàbí tí ènìyàn bá fẹ́ jáde, ènìyàn nílò káàdì ìṣe rẹ̀ láti lè jáde àti láti lè wọlé. Fún ìdí èyí, ẹni tí kò bá ní káàdì ìṣe, wọ́n á ní láti lé e padà sí ilé tàbí kí ó lọ gba káàdì ìṣe mìíràn. Èyí tí ó máa ń pẹ́ púpọ̀ láti rí òmíràn gbà.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibi tí ó ń wù mí lọ láti lọ sí ìsinmi ni orílẹ̀ẹ̀dè Tanzania ni Zanzibar. Mo fẹ́ràn ibẹ̀ púpọ̀. Tàbí kí n lọ sí Accra ní Ghana, tàbí kí n lọ sí Nairobi ní Kenya, tàbí kí n lọ sí Kampala ní Uganda. Mo sì le lọ sí Bahamas. Àwọn orílẹ̀ẹ̀dè yìí wà nínú àwọn àlàkalẹ̀ tí mo ti làkalẹ̀ pé mo fẹ́ dé ibẹ̀. Ó máa jẹ́ ohun tí ó wùmí lórí àti ohun tí ó dùn púpọ̀ láti lọ fún ìsinmi ní àwọn orílẹ̀ẹ̀dè gidi yìí. Ṣùgbọ́n orílẹ̀ẹ̀dè tí ó ń wù mí lọ tí mo sì fẹ́ràn láti lọ jù ní àsìkò yìí ni Zanzibar ní Tanzania. Ó ń wù mí lọ púpọ̀, mo sì máa rí pé ibẹ̀ ni mo lọ fún ìsinmi.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀? Èmi, mo ṣe jẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin. Àwọn ohun púpọ̀ ni ó máa ń jẹ́ kí a ní ìbáṣepọ̀ pẹ̀lú ara wa gẹ́gẹ́ bí ọkùnrin. Ọ̀kan gbòógì ni nípa sísọ eré ìdárayá pọ̀, nípa sísọ ọ̀rọ̀ bọ́ọ̀lù èyí tí àwọn ikọ̀ tí a fẹ́ràn tí wọ́n gbá ní ọ̀sẹ̀ tó kọjá. Àwọn nǹkan báyìí máa ń jẹ́ kí a ní ìbáṣepọ̀ dáadáa gẹ́gẹ́ bí ọkùnrin. Àwọn ohun mìíràn tí ó máa ń jẹ́ kí a ní ìbáṣepọ̀ ni jíjẹun papọ̀. A máa ń lọ láti lọ jẹun papọ̀ àti ṣíṣiṣẹ́ papọ̀ àti tí ati gbigbàdúrà papọ̀. Àwọn ọ̀nà yìí máa ń jẹ́ kí ó ní ìbáṣepọ̀ pẹ̀ tí ó dánmoran pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Àwọn ọ̀nà tí mo máa ń gbà bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ jẹ́ ọ̀nà lóríṣiríṣi. Gẹ́gẹ́ bí ọ̀gá tí ó sì ní ọmọṣẹ́ tí ó pọ̀, àwọn ọ̀nà tí a máa ń gbà ṣiṣẹ́ ni nípa fífún wọn ní iṣẹ́ tí wọ́n máa ṣe. Wọ́n sì gbọdọ̀ wá jábọ̀ fún mi. Mo máa bá wọn ṣàwàdà ní ọ̀pọ̀ ìgbà, mo sì máa ń lọ yẹ iṣẹ́ wọn wò bóyá ó pé pérére, bóyá wọn kò ṣe iṣẹ́ náà ju bí a ti lérò lọ tàbí tí wọ́n ti ba iṣẹ́ náà jẹ.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó kọ́ iṣẹ́ mọ̀ọ́ṣẹ́, àti pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ kẹ́kọ̀ọ́ tàbí tí ó bá fẹ́ ṣiṣẹ́ ní ilé wa, ó ní láti kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ nípa bí a ti ń bá àwọn oníbàárà sọ̀rọ̀. Ó ní àwọn ọ̀nà tí a máa ń gbà bá àwọn oníbàárà sọ̀rọ̀. Ara rẹ̀ ni pẹ̀lú ìrẹ̀lẹ̀. Ó kò gbọdọ̀ bínú sí oníbàárà rẹ̀, ó kò sì gbọdọ̀ bá oníbàárà rẹ̀ jà. Àwọn ọ̀nà yìí ni a máa ń gbà ní ìbáṣepọ̀ tí ó dára pẹ̀lú àwọn oníbàárà wa. Pípá fífi èlé bá wọn sọ̀rọ̀.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá rin ẹsẹ̀, ó lè gbà mí tó wákàtí kan. Tí mo bá lo ọkọ̀, ó lè gbà mí tó ìṣẹ́jú mẹ́wàá. Tí mo bá sì gun alùpùpù, ó lè gbà mí tó ìṣẹ́jú mẹ́jọ. Àwọn àsìkò tí ó máa ń gbà rè, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí kò bá sí súnkẹrẹ fàgẹrẹ ọkọ̀ lójú òpópónà, mo lè lo ìṣẹ́jú márùn tí mo bá sá eré dáradára.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Mo gẹ́ bí èèyàn kan, mo fẹ́ràn orin púpọ̀. Mo sì nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin púpọ̀. Mo máa ń lọ sí ibi orin ní órekóòrè. Ní gbogbo ọjọ́ ìsinmi, mo máa ń darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin ìjọ wa láti kọrin pọ̀ àti láti bá wọn gbọ́ orin. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lọ sí àwọn orchestra níbi tí àwọn èyàn tí máa ń kọ orin láti lọ gbọ́ orin. Mo fẹ́ràn orin púpọ̀. Mo sì tún máa ń ṣe karaoke pẹ̀lú àwọn ará ibi iṣẹ́ mi. Mo fẹ́ràn orin púpọ̀

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní ìgbà kú ìgbà tí mo bá ti rí pé mo ṣe nǹkan tí kò dára gẹ́gẹ́ bí ènìyàn. A jẹ́ ènìyàn kan tí a kò pé a lè ṣe, a sì le ṣe ohun tí kò dára ní ọ̀pọ̀ ìgbà. Su-- ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti rí pé mo ṣẹ̀, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Irú etígbọ̀ wò ní o máa n lò? Mo fẹ́ràn láti máa gbọ́ ọ̀rọ̀ dáradára, mo sì fẹ́ràn láti máa bá ènìyàn jíròrò. Àwọn ọ̀nà tí a máa ń gbà láti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ènìyàn náà ni láti ní etígbọ̀ tí ó dára àti láti gbọ́ ìṣòro àwọn ènìyàn kí o sì bá wọn jíròrò lórí rẹ̀. Tí ènìyàn bá ń bá ẹ sọ̀rọ̀, o ní láti máa gbọ́ ǹkan tí wọ́n ń sọ.

Nígbà wo ni o má ń fàá? Ní nǹkan bi ọjọ́ mẹ́wàá mẹ́wàá ni mo máa ń fàá gbogbo irun ara mi láti ripé mo wà ní ìmọ̀tótó, mo sì máa ń lọ sí ilé ìgẹrun láti lọ gẹrun mi àti láti fá irun gbàn mi. Gbogbo awon nǹkan ìmọ̀ yìí mo máa ń ṣe ní òrékòórè.

Ṣé o ti lọ sọ ọdẹ rí? Bẹ́ẹ̀ni mo ti lọ ṣe ọdẹ rí. Mo ti lo pàkúté láti lọ mú ẹran ìgbẹ́ rí. Mo sì tún ti tẹ̀lé àwọn ọdẹ lọ sí odò láti lọ pẹja àbí láti lọ pa àwọn ohun abẹ̀mì tó ń gbé inú omi. Mo sì tún ti tẹ̀lé ọdẹ lọ sí ọdẹ ìgborí láti lọ pa àwọn ẹranko oríṣiríṣi ẹran ìgbẹ́. Mo fẹ́ran ẹran púpọ̀ mo sì fẹ́ran láti máa jẹ ẹran ìgbẹ́ àti ẹja. Ìdí nìyí ni mo ṣe fẹ́ran ìṣe ọdẹ. Mo sì máa ń tẹ̀lé àwọn ọdẹ lọ sí oko ọdẹ lórèkórè.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ fún nǹkan bí i wákàtí méje tàbí wákàtí mẹ́sàn-án ní ojoojúmọ́. Ọjọ́ Jímọ̀ nìkan ni mo máa ń ṣiṣẹ́ wákàtí márùn-ún nítorí mo máa lọ láti lọ kírun ní Jímọ̀.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Ọ̀pọ̀ nǹkan ni ó máa ń mú mi rẹ́rìn. Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń ka àwọn ohun amérìnposónu tí a tọ́ jọ sínú ìwé, ó máa ń mú mi rẹ́rìn. Tí mo bá sì ń wo àwọn amérìnposónu ní orí tẹlifísàn, àwọn eléyò náà tún máa ń mú mi rẹ́rìn. Ọ̀pọ̀ nǹkan ni ó lè mú mi rẹ́rìn. Tí ènìyàn bá ṣe ohun tí ó pani lẹ́rìnìn, mo máa ń rẹ́rìn. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa ń rẹ́rìn púpọ̀.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí èmi, mo rò pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wà tí a lè gba ran ara wa lọ́wọ́. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti ran àwọn ènìyàn lọ́wọ́ ni fífún ènìyàn ní nǹkan, ìbáṣòwò, ìbáṣe oúnjẹ. Àwọn ọ̀nà mìíràn ni ríran ènìyàn lọ́wọ́. Tí a bá rí pé iṣẹ́ pọ̀ lọ̀rùn ènìyàn kan, láti ràn án lọ́wọ́, bí bá ènìyàn jíṣẹ́ àti onírúurú ọ̀nà tí ènìyàn lè gba ran ènìyàn lọ́wọ́. Àwọn ọ̀nà mìíràn ni bí bá ènìyàn sọ̀rọ̀, bí bí fífún wọn ní ìgboyà àti láti máa kàn sí wọn lóòrèkóòrè.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ̀? Àwọn nǹkan tí mo máa ń kó sínú àpò owó mi pọ̀ lọ̀riṣìrìṣì. Àwọn káàdì ìwọlé tí mo máa ń lò ní tí mo bá fẹ́ wọlé sí ilé iṣẹ́ àti tí mo bá fẹ́ jáde. Kọ́kọ́rọ́ ọkọ̀ mi náà máa wà níbẹ̀ pẹ̀lú. Ohun mìíràn tí ò tún máa wà níbẹ̀ ni káàdì ìpe owó tí mo lè lọ fi gba owó ní ilé ìfowópamọ́. Ohun mìíràn tí mo tún máa ń fi sínú rẹ̀ ni àwọn òògùn lóríṣiríṣi àti àwọn nǹkan mìírẹ̀ mìírẹ̀ mìíràn tí mo máa ń kó pamọ́ sínú rẹ̀.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe eré ìdánì dáradára. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá jade tábí tí mo bá wà ní ilé tábí tí mo bá wà ní ibìkan, mo máa ń ṣe eré ìdánì púpọ̀. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdánì. Ó jẹ́ eré tí ó dára, tí ó máa ń dùn, tí ó sì máa ń wù mí lórí púpọ̀. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdánì.

Ṣé o fẹ́ràn jiyàn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jiyàn, ṣùgbọ́n kì í ṣe ní ọ̀pọ̀ ìgbà. Tí mo bá rí pé ẹni tí mo ń bá a jiyàn kò jẹ́ ẹni tí ó ní ọpọlọ tàbí ẹni tí ó fẹ́ràn láti máa jiyàn púpọ̀ tí kò sì fẹ́ràn láti mọ ìdí òótọ́ ọ̀rọ̀, n kò ní bá a jiyàn mọ́. N kò sì jiyàn tí kò ní ìtumọ̀. Mo fẹ́ràn láti máa jiyàn ti o mu ọpọlọ da ní, tí ó sì máa jẹ́ kí ènìyàn ní ìmaṣì.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Àwọn ọ̀nà tí mo máa ń gbà rí pé ọjà mi dára ni àkọ́kọ́ ìmọ̀tótó àti àyẹ̀wò ní òrékòórè. A máa ń yẹ ọjà wò ní òrékòórè. A kò sì ra ọjà tí ó ma tètè tàbí tí ọjọ́ tí ó máa bàjẹ́ ti súnmọ́. A máa ń ra ọjà tí ó jẹ́ pé a máa rí pé ó lè pẹ́ dáradára ní orí igbá kí a tó rí ìtà.

Ṣé o ní ẹ̀rọ ọlọgbọ́n ní ilé rẹ bẹ́ẹ̀ni mo ní ẹ̀rọ ọlọgbọ́n tí ó pọ̀ dáradára, àwọn ẹ̀rọ ọlọgbọ́n tí ó lè bá yàn lọ́ta, tí ó lè bá yàn ṣe àwọn nǹkan mere mere èyí tí mo rà lórí ohun tàjà Jumia àti Amazon. Mo fẹ́ràn àwọn ẹ̀rọ náà púpọ̀ nítorí ó mú ayé rọrùn púpọ̀ fún mi.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ń wẹ̀. Mo fẹ́ràn láti máa wẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nínú odò tí ó ń sàn, nínú odò tí kò sàn tàbí odò adágún tí àwọn òyìnbó ṣe. Mo fẹ́ràn láti máa wẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lọ wẹ̀ ní eyí odò kékeré tí ó wà ní ẹ̀yìnkùlé mi, nítorí mo fẹ́ràn láti máa wẹ̀ lóòrèkóòrè.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ̀? Àwọn ìdojúkọ ti ó wà ní ibi iṣẹ́ mi pọ̀ lọpọ̀lọpọ̀. Ọ̀kan ni, kí a máa jẹ́ òṣìṣẹ́ lówó àti kí àwọn òṣìṣẹ́ náà kí ó máa pẹ́ dé ibi iṣẹ́. Àwọn ìdojúkọ mìíràn tó tún wà ni, àìní àwọn ohun ìgbàlódé tí a lè fi ṣiṣẹ́. Àwọn nǹkan báyìí máa ń mú ìrẹ̀wẹ̀sì bá yan, nígbà tí ènìyàn bá fẹ́ ṣiṣẹ́, ó ní àwọn iru ohun ìgbàlódé tí àwọn ènìyàn ń lò láti máa ṣiṣẹ́ tó sì mú iṣẹ́ yá, tó sì mú iṣẹ́ rọrùn, ṣùgbọ́n kò sí ní ibi iṣẹ́ mi.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Ní ọ̀pọ̀ ìgbà tí irun mi bá ti kún, mo máa ń gẹ ní ọ̀sẹ̀ kejì kejì. Sùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí irun náà bá ti kún kí ó di ọ̀sẹ̀ kejì kejì, mó máa ní láti lọ gẹ. Sùgbọ́n ní àsìkò yìí, nkò ní láti máa gẹ irun mọ. Mo ti ra ohun tí mo lè fi máa gẹ irun mi nínú ilé fún ara mi.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ṣùgbọ́n ayé ìgbàlódé ti fà kí a má máa kọ lẹ́tà lóore kóòrè mọ́, nítorí a lè tẹ àtẹ̀jíṣẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ṣùgbọ́n àwọn ọ̀nà mìíràn wà tí mo máa ń kọ lẹ́tà síi, àti àwọn ènìyàn tí ó wà nípo gíga, mo máa ń ní láti kọ lẹ́tà sí wọ́n. Bí ìgbà tí mo fẹ́ láti gbaṣẹ́ àti ìgbà tí mo lọ ṣe àwọn onírúurú nǹkan, mo ní láti kọ lẹ́tà sí ẹni náà.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Mo máa rí pé lílo àkókò dára púpọ̀. N kò fẹ́ràn kí a wà ní orí ìlà kí ohun kan kan kí ó máa ma ṣẹlẹ̀, kí ohun tí a fẹ́ lọ ṣe kó má ṣe ṣe, tàbí kí á dúró sórí ìlà fún ìgbà pípẹ́ kí a má rí ǹkan kan ṣiṣẹ́. O jẹ́ ohun tí o máa ń ba ni inú jẹ́ púpọ̀ nígbà tí ènìyàn bá wà ní ìlà tí ó jínà sí ìlà tí ó wà níwájú.

Ṣé o ní àgbàlá òjò? Rárá, n kò ní àgbàlá òjò nítorí ilé mi kò tilẹ̀ fẹ́ to láti ko àgbàlá ńlá tàbí àgbàlá tí ó fẹ́ fún òjò. Ṣùgbọ́n mo ní àwọn ohun mìíràn tí ó fara pẹ́ àgbàlá òjò, ó sì rẹwà púpọ̀. Mo fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n ní ọjọ́ iwájú tí mo bá ní owó, mo máa rí pé mó kó àgbàlá òjò.

Kíni ìgbádùn rẹ? Àwọn ọ̀nà wá ti mo máa ń gbà láti gbádùn ara mi. Ọ̀kan gbogí ni oúnjẹ jíjẹ àti mímu ọtí ẹlẹ́rìndòdò. Ohun mìíràn ni láti gbéra mi lọ sí sinimá láti lọ wo àwọn eré tí ó dùn púpọ̀ tàbí kí n lọ wo eré ìdárayá pàápàá jùlọ eré bọ́ọ̀lù. Àwọn ọ̀nà yìí ni mo máa ń gbà láti gbádùn ara mi nítorí mo fẹ́ràn ìgbádùn púpọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Ni, opọ̀ igbà tí mo bá ń dúró dè nǹkan, ara mi kò kín lélẹ̀. Mo máa ńi láti pe ẹni tí ó fẹ́ fi nǹkan náà ránṣẹ́ tàbí kí ń má gbọ̀nsùgbọ̀nsù. N kò fẹ́ràn láti máa dúró dè nǹkan. N kò fẹ́ràn kí n máa dúró dè nǹkan kí nǹkan náà kí ó má wá bọ́ sí tàbí kí nǹkan náà kí ó má tètè yà. Mo fẹ́ràn kí n máa dúró dè nǹkan kí ó sì bọ́ sí lásìkò.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? N kò tí lè lọ sọ iye wákàtí mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́, nítorí n kò ń fi sí ọkàn tàbí máa rò iye wákàtí tí mo lè máa ń wo ojú ìbòjú, ṣùgbọ́n mo mọ̀ pé mo máa ń wo ojú ìbòjú nígbà púpọ̀. Ní òrékòóré mo sì máa ń wo ojú ìbòjú, n kò sì lè le sọ iye wákàtí tí mo máa ń lò láti fi wo ojú ìbòjú lójúmọ́ kan.

Ṣé ẹ̀yìn máa ń fọ ọ? Bẹ́ẹ̀ni, ẹ̀yìn máa ń fọ mi ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n mo ti lo oògùn lọ́ríṣiríṣi, mo sì ti lo agbo jẹ̀dí, èyí ti mu kí ẹ̀hìn fífọ́ náà kí ó dínkú, kí ó sì máa máa ro mí ní oòrékóòrè mọ. Àwọn egbò igi bí egbò igi cashew, egbò igi guava ó dára fún irú nǹkan báyìí, òun ni mo sì ń lò lóorekóòrè, ó ti mún kí ẹ̀hìn fífọ́ náà kí ó dínkú.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà rẹ? Àwọn ọ̀nà tí mo máa ń gbà ran ti àwọn ọ̀rọ̀ àṣìnnà mi ni nígbà tí mo bá ṣẹ̀, mo máa ń máa ní ìmọ̀lára. N kò fẹ́ràn láti máa sọ ọ̀rọ̀ tí kò da sí àwọn ènìyàn, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá rí pé nǹkan báyi sẹ̀lẹ̀, mo máa ní láti lọ bá ẹni náà kí n sì bẹ̀ ẹ́, nítorí n kò fẹ́ràn láti máa sọ àwọn ọ̀rọ̀ àṣìnnà sí ènìyàn.

Báwo ni ìgbéyewó iṣẹ́ tó ṣe kẹ́yin ṣeré? Ìgbéyàwó náà dára púpọ̀ nígbà tí mo fi ṣe àtẹ̀jíṣẹ́ sí ọ̀gá mi. Ó ṣe àgbéyẹ̀wò náà, ó sì rí pé ó dára púpọ̀. Mo fẹ́ràn láti máa ṣe ìgbéyewó nítorí ó jẹ́ ọ̀nà tí mo ti mọṣẹ́ dáradára. Mo fẹ́ràn láti máa ṣe ìgbéyewó lórekóre.

Ibi wo ni o fẹ́ràn jù? Ibi tí mo fẹ́ràn jù ni orílẹ̀ èdè, ni ó wà ní orílẹ̀ èdè Tanzania, Zanzibar ni a ń pé ibẹ̀. Mo fẹ́ràn láti máa lọ sí ibẹ̀ lórè kóre. Mo sì fẹ́ràn láti lọ máa gbádùn ayé mi níbẹ̀. Ohun ibì mìíràn tí mo tó fẹ́ràn lẹ́yìn Zanzibar ni Accra ní Ghana.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí o bá ń mu ohun mímu? N kò ń lo ọ̀pá ìfàmúrà ní gbogbo ìgbà, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lo ọ̀pá ìfàmúrà tí mo bá fẹ́ mu ohun mímu. Mo sì fẹ́ràn láti máa lo ọ̀pá ìfàmúrà púpọ̀ nítorí ó máa ń ranilọ́rùn nígbà tí èèyàn bá ń lo, nígbà tí ènìyàn bá ń mu nǹkan.